Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Báwo ló ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, tún jẹ́ wípé, tún mọ̀ sí wípé bí àwọn olùdarí ilé-iṣẹ́ má ṣe ń darí àwọn ọmọ ilé iṣẹ́ níbi iṣẹ́. Tó sì tún mọ̀ sí wípé báwo ni èmi tí jẹ́ pé olùdarí ni mí níbi tí mo ti ń ṣiṣẹ́, báwo ni mi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Màá ń darí àwọn òṣìṣẹ́ mi ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Nítorí wípé àwọn òṣìṣẹ́ mi, èmi máa ń fún wọn ní ìtọ́nisọ́ iṣẹ́ tí wọ́n máa ṣe fún mi. Nkan tó máa ṣe, ohun tó yẹ kan ṣe, ohun tí kò yẹ kan ṣe níbi iṣẹ́ lójoojúmọ́. Tí mo bá ti dé, tí mo bá ti dé dé ibi iṣẹ́ ní ọjọ́ kí-- lójoojúmọ́, kí n tó dé ibi iṣẹ́ gan, màá ti kọ́ àwọn nǹkan tí a máa ṣe níbi iṣẹ́, màá ti kọ́ kalẹ̀. Ní ọjọ́ tí bá dé ibi iṣẹ́, màá di sọ̀fun àwọn òṣìṣẹ́ mi pé nǹkan tí mo fẹ́ káa, mo fẹ́ kí wọ́n ṣe ni àbí tà ni nínú wọn tó ní ohun pàtàkì tó fẹ́ sọ láti sọ nípa ohun tí a fẹ́ ṣe níbi iṣẹ́. Tí wọ́n bá dẹ̀ tí wọ́n sọ, màá tún wà tún rò. Màá wò wípé tó bá wípé ó ṣe é ṣe ó dáa láti ṣe, a dẹ̀ máa ṣe é. Nítorí wípé òṣìṣẹ́ mi, ohun tí wọ́n bá ṣẹlẹ̀ níbi iṣẹ́ ní ọjọ́ yẹn, òróró mi, òwe mi ni, àbọ̀ náà máa dé bá. Èmi ni, àwọn tó ní iṣẹ́ máa dì mú. Ṣùgbọ́n èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn òṣìṣẹ́ mi, wọ́n fi mi lọ́kàn bàlé. Wọ́n dẹ̀ ń ṣe ohun tí mo fẹ́, ohun tó yẹ.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, òfin ìyára ọkọ̀ jẹ́ ohun tí ó máa ń wà lójú ọ̀nà bíi iná tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí wọ́n pàṣẹ fún àwọn tó ń wọ ọkọ̀ láti kọjá àbí ká ti dúró. Ó jí ní pé ó jẹ́ pàtàkì tí ó jẹ́ pé àwọn tó bá wà nínú ọkọ̀ máa ń tẹ̀lé òfin náà. Lépè áìbọ̀ tẹ̀lé òfin yẹn ó máa ń fa ohun tí ò dáa, ó máa ń wo ewu ni ó máa ń jẹ́ fún àwọn tó bá wọ ọkọ̀ lójú ọ̀nà. Àwọn tó dẹ̀ ní ọkọ̀ óún jẹ́ kó máa tẹ̀lé òfin, tó jẹ́ wípé ẹ̀mí gan máa ń tẹ̀lé òfin ó máa ń jẹ́ kí i ṣe ohun tó to, ohun tó yẹ níbi àwọn ọkọ̀.

Ṣé o máa ń fí tùràrí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí. Tùràrí jẹ́ ohun tí wọ́n máa ń fi nínú ilé, tó jẹ́ máa ń jẹ́ kí òórùn inú ilé sá, tó máa ń jẹ́ kí òórùn, òórùn bí inú ilé ṣe máa ń rùn bí i òórùn tí kò dá, tùràrí máa ń jẹ́ pé òórùn yẹn kó yípadà sí ohun tó dá, tó jẹ́ kí ó máa jẹ́ kí èèyàn lé, kí inú èèyàn dùn láti lè jókòó sínú ilé, láti bàràbàlẹ̀ ṣe ohun tó bá fẹ ṣe nínú ilé. Àti wípé èmi dè re ni mo máa ń fi tùràrí, nítorí pé mo nífẹ̀ẹ́ tùràrí gan. Mo máa ń fi sára, mo dè máa ń fi sínú ilé, nítorípé ọ ma ń jẹ́ kí inú ilé kó wà kó dá. Ìyàrá mi náà tó bá fẹ́ jáde síta, àwọn tó bá rí mi gan, inú wọn á dùn láti bà mí lọ́wọ́ àbí láti súnmọ́ mi. Kò ní jẹ́ kí ń máa rùn àwọn ohun tí ò da. Tùràrí sì jẹ́ ohun tó dá, tó ṣe pàtàkì nínú ayé ọmọ adámọ́. Nítorí pé òórùn máa ń wà lára èèyàn gidi gan, ó jẹ́ máa ń wà nínú ìyàrá gidi gan. Àmọ́ tí ẹ́ bá ti ń fi tùràrí, ó máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀, kí inú, kí inú èèyàn dùn láti bá àwọn èèyàn ṣe, láti máa súnmọ́ àwọn èèyàn, àti má jàdé jẹ́ kí inú ilé ó sì máa rùn tó ohun tó dá.

Nígbàwo ni o máa ń gé irun rẹ? Nígbà tíí, ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, nígbàwo ni èèyàn máa ń gé àwọn irun, ìtumọ̀ rẹ̀ ni wípé, àsìkò tí èèyàn máa ń gé irun ní, ó lè jẹ́ ní ọ̀sẹ̀ ní àbí ní, ní ọjọ́ mẹ́ta mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin mẹ́rin. Ṣùgbọ́n èmi máa ń gé irun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń gé irun mi. Mo lè gé irun mi ní ọ̀sẹ̀ ni, bó ti di ọ̀sẹ̀ tó ń bọ̀, màá tún gé irun mi. Báyìí mo ti gé irun mi lónìí sépè ọ̀sẹ̀ ìparí ni ọ̀sẹ̀ tó tán. So ọdún bá di lọ́sẹ̀ tó tún bọ̀, màá tún gé irun. Ó máa ń jẹ́ kí èèyàn máa mú ara rẹ̀ lára, kó máa jẹ́ kí, kó máa tún ara ẹ̀ ṣe. Tó, tó bá, a tún jẹ́ kí àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kó máa rí ìyàn kọ, ó sì máa yọ̀ mọ́ èèyàn. Kó máa rí ìyàn pé ẹni ẹgbẹ́ ni yìí dá lára, ó dá láwọ̀. Ó sì máa ń tọ́jú ara rẹ̀.

Kí ni o máà ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nínú òṣìṣẹ́ tuntun, mo máa ń wá àwọn tí ó máa ń fi ọkàn ṣiṣẹ́, tí ó máa ń jẹ́ wípé wọn máa ń ṣiṣẹ́ tára tára, tọkàntọkàn. Òṣìṣẹ́ tuntun sì jẹ́ wípé àwọn tó bá wá tí wọ́n sì wá sí ibi iṣẹ́, tí wọ́n sese gbà níbi iṣẹ́, ohun tó n bá ń ṣe, ohun tí ó máa ń ṣe ló máa ń jẹ́ kí àwọn inú ọ̀gá dùn tó máa ń wò kí ó tó ṣe kí wọ́n gbà wọ́n, kí wọ́n gbà wọ́n pátápátá sí ibi iṣẹ́ ni àbí kí wọ́n fún wọn láàyè. Ṣùgbọ́n èmi jẹ́ nǹkan tó jẹ́ wípé tí n bá ti rí òṣìṣẹ́ tuntun, màá kọ́kọ́ fún wọn níṣẹ́ kí n wo bí wọ́n ṣe mú iṣẹ́ mi ní òkúnkúndùn, kí n ba wòó bóyá wọ́n fẹ́ràn iṣẹ́ mi àbí wọ́n máa fi ọkàn ṣiṣẹ́ mi ni? Àbí wọ́n kàn máa ṣiṣẹ́ mi ní bó ṣe wù wọ́n? Àbí wọ́n máa fi tọkàntọkàn ṣiṣẹ́ náà ní bí ó ṣe tọ́ àti ní bí ó ṣe yẹ? Àwọn òṣìṣẹ́ tí mo ti máa ń gbà láti ọjọ́ tó ti pẹ́, gbogbo wọn máa ń múnú mi dùn. Wọ́n ṣiṣẹ́ bí, wọ́n máa ń ṣiṣẹ́ tọkàntọkàn, wọ́n dẹ̀ mú iṣẹ́ mi dùn.